Ṣé o ní oko? Bẹ́ẹ̀ ni, mo ní oko. Kódà oríṣiríṣi nǹkan ni mo máa ń gbin sí inú oko mi. Ìgbà mìíràn máa gbin ọsàn tàbí kí n gbin ọ̀gẹ̀dẹ̀, ìgbà mìíràn máa sì gbin àgbọn. Bẹ́ẹ̀ ni, mo ní oko mo sì fẹ́ràn láti máa gbin oríṣiríṣi nǹkan sínú oko mi.

Mi ò lè káaye ìgbà tí mo máa ń wojú àwòrán ní ojoojúmọ́. Àwòrán tí àwọn ẹlòmíràn a máa pè ní jígí. Ìgbà mìíràn mo lè wo láàárọ̀ tàbí lálẹ́ tí mo bá ṣe tán ní ilé ìwẹ̀. Ṣùgbọ́n mi ò lè sọ wípé ìgbà báyi pàtó ni mo máa ń wojú àwòrán lójúmọ́.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Àwọn ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìgboyà láti ṣe iṣẹ́ dáradára àti okun láti ṣe iṣẹ́ náà, láti ṣe ní àṣeyọrí àti wípé òṣìṣẹ́ tuntun, ó lè má ì tíì mọ bí ó ti má ṣe iṣẹ́ náà ṣùgbọ́n máa rí dájú wípé mo fi han bí iṣẹ́ náà yẹ kó ṣe rí.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Kò kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ìrọ̀rí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò fẹ́ràn láti máa lo ìrọ̀rí tí mo bá fẹ́ sùn. Ṣùgbọ́n tí mo bá fẹ́ lo ìrọ̀rí, kò kì í ju ẹyọ kan lọ nítorí wípé ẹyọ kan náà ni ó bá mi lára mu. Mi ò fẹ́ràn kí ìrọ̀rí mi kó ju ẹyọ kan lọ.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun. Tí ènìyàn bá lọ sí etí òkun, a lè fi omi ṣeré, a rí àwọn ohun mèremère tí àwọn ohun tí Ọlọ́run ṣẹ̀dá, a rí níbẹ̀. Bẹ́ẹ̀ni èmi fẹ́ràn láti lọ ṣeré ní etí òkun lási ti ya oríṣiríṣi àwòrán.

Rárá o, mi ò mọ̀ bí a tí ń pa ẹja. Àwọn apẹja ni wọ́n mọ bí wọ́n tí ń pa ẹja, tí wọ́n á sì lọ sí odò tí wọ́n á mú àwọn àti oríṣiríṣi nǹkan ọkọ̀ ojú omi láti lọ sí ibi tí wọ́n á ti pa ẹja nínú odò. Àsìkò tí wọ́n fẹ́ràn láti lọ máa pa ẹja ni àsìkò tí ó bá jẹ́ wípé gbogbo nǹkan ti dá, omi ti dá, ilẹ̀ ti ṣú, wọ́n á wá lọ sí orí ibẹ̀, wọ́n á sì ju àwọn wọn sínú omi. Ni bí òru ni wọ́n máa ń fẹ́ràn láti pa ẹja láti lè kó ẹja púpọ̀ kúrò nínú odò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì, bí i aṣọ, bí i bàtà, bí i oúnjẹ, bí i àwọn nǹkan mìre-mìre, bí i ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, àwọn ohun tí wọ́n fi ń mú irun dùn, àwọn ohun tí wọ́n fi ń mú irun ṣíṣe, oríṣìíríṣìí nǹkan.

Mi ò lè ka iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi ní ojúmọ́. Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójúmọ́? Òoreróòkè àti ìgbàkùgbà ni mo máa ń fọ ọwọ́ mi. Tí mo bá ti fi ọwọ́ mi ṣe nǹkan tí mo rí wípé ọwọ́ náà kò mọ́, màá sì lọ síbi tí omi àti ọṣẹ bá wà. Màá rí wípé mo fọ ọwọ́ náà dáradára pẹ̀lú omi àti ọṣẹ. Màá sì mú táwẹ̀lì tàbí aṣọ, màá fi nu ọwọ́ náà.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkókó rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkókó mi ni wípé màá fi àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé èmi nìkan ni mo mọ̀ tí ẹnikẹ́ni kò mọ̀ nípa àwọn ọ̀rọ̀ yìí, màá fi dáàbò bo ààyè ìkókó mi. Nítorí pé tí ẹnikẹ́ni bá mọ̀ nípa rẹ̀, ó ṣe é ṣe kí n má ní àǹfààní láti lo ààyè mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Oríṣiríṣi àwòrán ni mo sì ti ya sí orí ẹ̀rọ alágbèéká mi èyí tí a mọ̀ sí fóònù. Oríṣiríṣi àwòrán ni mo ti ya fún àwọn ọmọ arádùgbò, àwọn tí a jọ ń gbé àti àwọn mọ̀lẹ́bí mi. Mo fẹ́ràn láti máa ya àwòrán gidi gan. Bẹ́ẹ̀ ni, mo máa ń ya àwòrán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn òkè. Tí mo bá rin òkè lọ, ó máa ń jẹ́ kí, kín lè gbọn ara mi yégeyége. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrìn òkè nítorí wípé ìrìn òkè a máa jẹ́ kí ènìyàn kóji pépé, a máa jẹ́ kí gbogbo àgọ́ ara ènìyàn kí ó máa ṣiṣẹ́ ní ìgbà tí ènìyàn bá rin ìrìn òkè yìí.

Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí. Mo ti fún ni ní ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn. Àwọn tí ara wọn kò bá dá àbí tí ara wọn kò bá yá, tí wọ́n bá nílò ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ni, èmi ti ràn wọ́n lọ́wọ́ rí láti fún wọn ní ẹ̀jẹ̀. Nítorí wípé gbogbo ènìyàn ni ó nílò ẹ̀jẹ̀ ní àgọ́ ara rẹ̀ láti lè ṣiṣẹ́ pépé.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀ gidi gan ni. Nítorí wípé oríṣiríṣi ǹkan ni mo máa ń ṣe lórí ẹ̀rọ alágbèéká mi. Mo máa ń lo data bí i ọgbọ̀n tàbí ogún tàbí jù bẹ́ẹ̀ gan lọ ní ọ̀sẹ̀. Tí mo ba ṣàkáwe iye data tí mo máa ń lò ní ọ̀sẹ̀, ó pọ̀ gidi gan ni. Mo máa ń lo bí ogún, ọgbọ̀n, àti èyi tò ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn náà ni ojú ọjọ́ tí ó mọ́lẹ̀, tí ó sì jẹ́ kí ènìyàn lè ṣe ohun tí ó bá fẹ́ ṣe ní àsìkò. Ojú ọjọ́ tí ó mọ́lẹ̀, tí kò sì ṣe bí wí pé ojú ń rọ̀ tàbí wí pé àṣálẹ́ ti fẹ́ ṣú. Ojú ọjọ́ tí ó mọ́lẹ̀, tí ó sì jẹ́ kí n ṣe gbogbo ǹkan tí mo fẹ́ ṣe lásìkò. Ohun ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza mi ni kí n rí ẹran chickenì, ata rẹ́súrẹ́sú, kí n dèrí cheese, kí n rí àlùbọ́sà. Mo fẹ́ràn pizza lọ́pọ̀lọ́pọ̀. Kódà mo lè jẹ́ ní àárọ̀, lọ́sàn-án àti lálẹ́. Èmi nífẹ̀ẹ́ sí pizza gidigidi. Kódà bí ẹ ṣe bèrè ìbéèrè, ó jẹ́ kó ṣi máa wu mí jẹ.

Kò sí irúfẹ́ oúnjẹ tí èmi kò le sè. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ bí a ti ń ṣe ètò rẹ̀ dáadáa, bíi ìrẹsì, ẹwà, òkèlè, bíi ẹ̀bà, àmàlà, iyán, sèmò, mọ́ímọ́í, àkàrà, ògì, iṣu, ẹyin àti ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Oríṣiríṣi oúnjẹ tí ó pọ̀ yàbúrátà ni èmi mọ̀ se.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ náà ni ọjọ́ Àbámẹ́ta. Nítorí wípé mi kò kí ń lọ sí ibiṣẹ́ ní ọjọ́ Àbámẹ́ta yìí, màá ráyè láti sinmi, wo àwòrán, wo amóhùnmáwòrán àti ṣe gbogbo ohunkóhun tó bá wù mí. Kò ní nílò fún mi láti tètè jí ní dàjí láti máa múra sílẹ̀ tàbí gbaradì fún iṣẹ́. Ọjọ́ náà ni màá le sinmi dáadáa. Màá sì ṣe gbogbo ohun tó bá wù mí, jẹ gbogbo ohun tó bá wù mí láìsí ìdíwọ̀ àbí ìdènà.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí ni láti fọ àwọn aṣọ mi tí ó bá dọ̀tí. Lẹ́yìn ìgbà tí mo bá fọ àwọn aṣọ tí ó bá dọ̀tí tán, mà á pọn omi sí inú ilé balùwẹ̀ mi àti ìyàrá-idáná mi. Nígbà tí mo bá ṣe àwọn wọ̀nyí tán, mà á ríi wí pé mo tún gbogbo inú ilé ṣe kí ó lè dún wò kí ó sì lè dúnrí. Lẹ́yìn tí mo bá parí rẹ̀, mà á sì sinmi dáradára.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Tí ènìyàn bá kọ lẹ́tà sí àwọn ènìyàn, á jẹ́ kí wọ́n mọ àwọn èrògbà wọn àti ohun tí ènìyàn fẹ́ kí àwọn ènìyàn tí ènìyàn ń kọ lẹ́tà sí wọ́n yìí kí wọ́n ṣe. Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà sí oríṣìíríṣìí ènìyàn, sí ilé ẹ̀kọ́, ilé ìwòsàn àti àwọn ilé iṣẹ́ ńlá ńlá tí ènìyàn bá ti fẹ́ gba iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Tí mo bá fẹ́ kọ̀wé pẹ̀lú ọwọ́ mi, màá mú èyí tí à ń pè ní òǹkọ̀wé, bírò mi, màá fi kọ ìwé mi pẹ̀lú ọwọ́. Tí mo bá kọ, yóò jẹ̀ kí ohun tí mo bá kọ kí n lè rántí kó sì lè yé mi yẹ́gẹ́yegẹ́ láti lè ṣàlàyé fún ẹlòmíràn. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera nígbà mìíràn tí ara mi kò bá yá. Ó lè jẹ́ orí fífọ́ tàbí inú ríro, ìgbà mìíràn pẹ̀lú ó lè jẹ́ ara ríro. Àwọn ìgbà yìí ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera yìí torí wípé kò dára kí ènìyàn kan máa mu àwọn ẹ̀rọ ìlera nígbà tí ènìyàn kò bá nílò rẹ̀.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni láti lè ṣe iṣẹ́ dáradára àti ohun tí máa rí bọ̀ ní ibi iṣẹ́ náà. Tí ènìyàn bá ṣe iṣẹ́ rẹ̀ dáradára, a ri èsì tó dára ní ibi iṣẹ́ náà. Àwọn ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni nítorí sì gidi àti èsì ti o dára tí mo fẹ́ gbà ní ibi iṣẹ́ náà. Ohun ni ó máa ń fún mi ní ìtara láti ṣe dáradára.

Rárá, mi ò kí ń rọrùn nígbà tí mo bá sùn. Àwọn tí ó sábà máa ń rọrùn nígbà tí wọ́n bá sùn ni àwọn ènìyàn tí ó bá tóbi tàbí tí wọ́n bá lomi lára dáradára, tàbí àwọn ènìyàn tí ó bá máa ń ṣe ẹnu wọn sílẹ̀ tàbí la ẹnu wọn sílẹ̀ ní igbà tí wọ́n bá ń sùn. Àwọn wọ̀nyí ni ó máa ń rọrùn nígbà tí wọ́n bá ń sùn. Ìgbà mìíràn tí mo bá rọrùn a jẹ́ wípé mo ní kàtá tàbí òtútù.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mo lè rí ohunkóhun níbi tí mo bá dúró sí. Kódà tí mo bá jìnnà sí ohunkóhun, ó máa rọrùn fún mi láti kàá dáradára. Ojú mi dára, mo sì máa ń fi ríran nígbàkúgbà ati ní òorékòoré. Kódà tí ibi tí mo bá wà tí ó bá dúdú, mà ṣì rí ibi tí mò ń lọ, mà sì lè máa lọ dáadáa.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, àkókò tí ó dára láti máa jẹ oúnjẹ alẹ́ ni bíi ago méje. Nítorí wípé àwọn oúnjẹ náà wọn a tì lè ṣe kí ni, wọn a tì ṣe dáadáa kí ènìyàn tó tó sun. Tí ènìyàn bá pẹ́ jẹun ní alẹ́ kò dára, nítorí wípé oúnjẹ náà lè sápa ẹni náà lórí nígbà tó bá ń sùn. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ mi ní àkókò tó yára bíi ago méje.

Olórí ìṣe mi, ìbáṣepọ̀ wa ó dára ó sì ṣe rẹ́gí rẹ́gí nítorí wípé ènìyàn tí ó ní ọ̀yàyà tí ó sì gba ènìyàn láyè láti ṣe iṣẹ́ rẹ̀ tí ó bá ṣe fẹ́ ni olórí ibi iṣẹ́ mi. Mo fẹ́ràn olórí ibi iṣẹ́ mi, ìbáṣepọ̀ wa ó sì dánmọ́nrán. Kò sí ìjà tàbí ìdààmú láàárín ìbáṣepọ̀ wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú oko mi. Kódà tí eèbí bá pa mí nínú oko mi, kò sí ìgbà tí mi ò lè jẹun nínú oko mi. Mo fẹ́ràn láti jẹun nínú òkò mi gídi gàn ni. Nítorí tí mo bá ti rí omi tí mo fi fọ ọwọ́ mi, tí mo sì rí èso tó ti pọ́n tó sì ṣe é jẹ, màá bọ́ sí ibẹ̀, màá sì jẹun nínú oko mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Tí mo bá ríi wí pé àsìkò àti jẹ oúnjẹ ọ̀sán ti tó, tí àwọn oníbàárà mi kò sì jìnnà sí ibi tí mo bá wà ní ìgbà náà. Bẹ́ẹ̀ni, oun sì pe wọ́n sí ọ̀dọ̀ mi láti bá mi jẹun. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi dáradára, nítorí wípé ó dára, ó sì máa ń jẹ́ kí ìbáṣepọ̀ kí ó dúró dédé.

Ìgbádùn mi kíni ìgbádùn temi? Ìgbádùn temi ni láti jẹ oúnjẹ tí ó bá wùn mí, láti rí ohun tí ó bá wù mí jẹ lásìkò, láti sinmi, láti má ṣe iṣẹ́ tí yóò dá mi láàmú rárárára, láti le ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe, kí n sì jẹun, kí n sì sinmi, kí n sì gbàdúrà, kí n sì lọ sùn.

Ibi tí mo ti máa ń ra ǹkan, ibi tí mo ti máa ń ra ǹkan ni ọjà tàbí kí n ra ǹkan ní agbègbè mi, ní àyíká mi, ní àwọn ilé ìtajà tí kò jìnnà sí ibi tí mò ń gbé. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ohun tí mo bá fẹ́ rà kò sí ní àwọn ilé ìtajà tí ó sún mọ́ ibi tí mò ń gbé, màá lọ sí ọjà láti lọ ra àwọn ǹkan yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé 'ṣẹ̀mbáyé. Tí ènìyàn bá lọ sí ilé ìṣẹ̀mbáyé, á rí bí àwọn nǹkan ìgbàanì ṣe rí, a kẹ́kọ̀ọ́ bí àwọn tí wọ́n ṣáájú wa láti wà ní ibi tí àwa wà ní ìsìnyí, a kọ gbogbo ẹ̀kọ́ yìí. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé láti máa kọ́ nípa àwọn iṣáájú wa.

Àwọn ǹkan ohun èlò tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi nítorí wípé olùkọ́ni ni mí, àwọn ni tẹsibúùkù, ìwé tí àwọn ọmọ tí wọ́n fi máa ń ka ìwé, wọ́n tún ní ìwé tí wọ́n fi máa ń kọ iṣẹ́, wọ́n nílò ǹkan tí wọ́n fi kọṣẹ́ tí à ń pè ní biro tàbí pencil, a nílò pátákó èyí tí a kọṣẹ́ fún sí àwọn ọmọ náà, a nílò chalk, a nílò àga àti tábìlì tí àwọn ọmọ ìkẹ́kọ̀ọ́ yóò jókòó sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba méèlì àìwúlò. Ọ̀pọ̀lọpọ̀ méèlì ni ó wà ní orí méèlì mi tí kò ti è kan mi tí mi ò rántí bí mo ṣe ṣe alábàápàdé rẹ̀ tàbí nígbà tí mo fi orúkọ méèlì mi sílẹ̀ fún wọn láti máa tẹ àtẹ̀jíṣẹ́ sí mi. Ni àwọn ìgbà tí mo bá gba àwọn méèlì àìwúlò yìí, mi ò kì í fi itara sí kódà nígbà mìíràn mi ò kì í n yẹ́ wọ́n wò.

Ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kìí ṣe ní gbogbo ìgbà ni mo máa ń rántí àlá mi. Ìgbà mìíràn máa rántí, ìgbà mìíràn máa ti gbàgbé. Ṣùgbọ́n nígbà tí mo bá rántí, mo máa ń fẹ́ràn láti sọ fún àwọn tí ó bá wà láyíká mi kí wọ́n lè sọ ìtumọ̀ àlá náà fún mi. Ìgbà tí mi ò bá rántí, kò ní sí ohun tí màá sọ fún àwọn aláyíkà mi. Bẹ́ẹ̀ ni, ìgbà mìíràn mo máa rántí, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ti máa ń gbàgbé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti ṣe ìtọ́jú àwọn ọjà mi. Tí ẹni ọ̀ bá ṣe ìtọ́jú àwọn ọjà rẹ̀, àwọn ọjà náà yóò dùn wò, yóò sì pe àwọn oníbàárà sunmọ́ àwọn ọjà náà. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi, màá mú aṣọ, màá fi nú àwọn ọjà tí mo bá rí wí pé ó ti dọ̀tí, màá sì tò ó ní tò tí yóò jẹ́ kí àwọn oníbàárà kí ó wọlé láti ra àwọn ọjà náà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni ka ṣe moin-moin. Tí a bá mú ẹwà, tí a bá bo, tí a bá bo tán, a ó fi àlùbọ́sà àti ata sí. Tí a bá ti fi ata sí tán, a gbé lọ sí ilé ẹ̀rọ níbi tí wọ́n ti bá wa lọ̀ kúná. Nígbà tí a bá gbé dé, a ó fi àwọn èlò tí a bá fẹ́ fi sí bí iyọ̀, bí magí, bí ẹja àbí ẹyin, a ó sì pọn sínú ewé, a ó sì sèé.

Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹni tí ó ń jẹ ẹran. Mo fẹ́ràn láti máa jẹ oríṣiiríṣii ẹran bí ẹran ẹlẹ́dẹ̀, ẹran àgbò, ẹran màlúù, ẹran ẹ̀dìyẹ. Mo máa ń jẹ ẹran dáradára, mo sì fẹ́ràn láti máa sè é. Ìgbà mìíràn màá bọ́, ìgbà mìíràn màá dín, ìgbà mìíràn màá sì yan an jẹ. Mo fẹ́ràn láti máa jẹ ẹran, bẹ́ẹ̀ ni mo máa ń jẹ ẹran.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Tí ènìyàn kò bá tẹ̀lé òfin ìyára ọkọ̀, àwọn tí wọ́n bá fi síbẹ̀ láti máa ṣọ́ àwọn tí kò bá fi ojú sí òfin ìyára ọkọ̀ yìí, wọ́n á mú ẹni náà lọ sí ago wọn, yóò sì sanwó ìtàn náà fún ohunkóhun tí ó bá ṣe. Bẹ́ẹ̀ ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Mo máa ń rí i pé ọjà mi dára. Kí n tó ra ọjà, màá ti lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lọ re ohun tí àwọn ènìyàn fẹ́ tàbí ohun tí àwọn ènìyàn nílò ní àkókò náà. Nígbà tí mo bá ṣe ìwádìí ohun tí àwọn ènìyàn fẹ́ tà mí nínú ní ìwàkò àkókò náà. Bẹ́ẹ̀ ni màá ṣe mọ ohun tí àwọn ènìyàn fẹ́. Nígbà náà ni màá sì rá tí màá sì máa polówó rẹ̀ fún àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣe àkọ́pé fún ìrìn-àjò? Mo máa ń ṣe àkọ́pé fún ìrìn-àjò nínú ohún kan tí à ń pè ní dáúrì mi. Ní ìgbà tí mo bá ti mú ohún tí mo fi ń kọ ìwé, màá máa ṣe àkọsílẹ̀ ìrìn-àjò mi níbi tí mo bá lọ, ohun tí mo bá rí tí mi ò rí, àwọn ohún mèremère tí mo bá fẹ́ràn níbi tí mo bá lọ.

Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast. Mo fẹ́ràn láti máa gbọ́ podcast gidi gan ni, torí wípé ènìyàn máa ń kọ́ ẹ̀kọ́ nínú podcast. Oríṣiríṣi ohun tí àwọn ènìyàn bá ń sọ ni ènìyàn máa kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀. Mo máa ń fẹ́ràn láti gbọ́ podcast dáradára. Ó sì dára kí ènìyàn máa gbọ́ láti lè mọ ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní àyíká rẹ̀.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe ni Ṣàngó tàbí Ọ̀ṣun Òṣogbo. Nítorí wípé Ọ̀ṣun ni mo ti wá. Ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ni wón ti máa ń ṣe Òṣun Òṣogbo. Ọdún Ọ̀ṣun Òṣogbo yìí, ó túmọ̀ sí wípé wón á ṣe ayẹyẹ ní ibi odò kan tí wón ń pè ní Ọ̀ṣun Òṣogbo. Wón á ko oríṣiríṣi ohun lọ sí ibi odò yìí, wón á sì ṣe àdúrà fún gbogbo ènìyàn níbẹ̀.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni ọ̀sán, nítorí wípé ènìyàn á ti máa dárí bọ̀ láti ibiṣẹ́ láti wá sinmi gbogbo iṣẹ́ tí ènìyàn bá ṣe látàárọ̀. Mo fẹ́ràn ọ̀sán gidi gan. Mo fẹ́ràn ọ̀sán ju àárọ̀ àti alẹ́ lọ.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ni wípé, a, ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́, àwọn òbí àwọn ọmọ náà wọn kò kí fẹ́ràn láti máa san owó tí wọn kò bá sì ń san owó dédé. Kò sí bí ilé ẹ̀kọ́ ṣe máa tẹ̀síwájú, kò dẹ sí bí ilé ẹ̀kọ́ máa ṣe ra àwọn ohun tí ó nílò láti lè kọ́ àwọn ọmọ náà dáradára.

Rárá, mi ò ní irungbọ̀n nítorí wípé obìnrin ni mí. Àwọn ọkùnrin ni wón máa ń ní irungbọ̀n. Irungbọ̀n yìí ni wón máa ń fi dá ọkùnrin tàbí obìnrin mọ̀. Ṣùgbọ́n ní ìgbà mìíràn, àwọn obìnrin mìíràn máa ń ní irungbọ̀n, ohun tí ó sì máa ń fa òun ni àìlera. Wọ́n máa ń ní irungbọ̀n yìí, ó sì jẹ́ kí wọ́n dàbí ọkùnrin.

Mi ò kìn gé irun mi torípé obìnrin ni mi, mo má ń ṣe irun mi ni. Mo má ń fẹ́ràn láti fọ irun mi lọ́ṣẹ̀ọ̀ṣẹ̀. Nígbàtí mo bá fọ tán tí mo ya, tí mo sì fi ipa irun tí mo fi pa, má sì lọ dì. Nígbàtí mo bá dì tán, má tún fi ipa run pa. Rárá o, mi ò kìn gé irun mi torípé obìnrin ni mi.

Ṣé o ní aṣọ wíwé? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwé, ṣùgbọ́n mi ò kí ń wọ aṣọ wíwé yi jàdè. Mo fẹ́ràn láti máa fi aṣọ wíwé mi bòòrá láṣalẹ̀, tàbí ní ìgbà tí òtútù bá mu gidi gan, màá mú aṣọ wíwé mi máa ṣì dàbòrá. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwé, ó sì rẹwà, ó dùn ún wọ lọ́pọ̀lọ́pọ̀.

Mo máa ń gbọ́ ọwọ́ àwọn ènìyàn. Tí mo bá na ọwọ́ ọ̀tún mi sí ènìyàn, ẹni náà yóò na ọwọ́ ọ̀tún rẹ̀ padà sí mi. Èyí ni bí a ṣe máa ń kí ara wa. Àmọ́ bá dé ilé ẹ̀kọ́ mi, mo lè na ọwọ́ ọ̀tún mi sí ọkùnrin tàbí obìnrin láti kí ẹni náà pé, "báwo ni?" Ó ti pẹ́ tí a ti ríra wa.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi náà ni oṣù kẹrin, èyí tí àwọn ènìyàn mọ̀ sí oṣù April. Ọjọ́ kọkànlá nínú oṣù kẹrin ni a bí mi ní ọdún 1999. Oṣù yìí ni a bí mi. Oṣù yìí náà sì ni mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Oṣù kẹrin òun ni a bí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Àwọn ìgbà tí mo máa ń wọ fìlà ní tí mo bá ń lọ sí ilé ìjọsìn. Nítorí pé ó ṣe pàtàkì fún obìnrin láti fi fìlà tàbí nǹkan borí rẹ̀ kí ó tó wọ ilé ìjọsìn. Mo tún fẹ́ràn láti máa wọ fìlà tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́ tàbí tí òòrùn bá mú. Bẹ́ẹ̀ ni mo máa ń wọ fìlà.

Rárá, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ torí wípé mi ò ṣiṣẹ́ ní ilé ìròyìn. Àwọn tí wón máa ń ṣiṣẹ́ ní ilé ìròyìn ni wón máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ilé ẹ̀kọ́ ni èmi ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, kò sí nílò kí n máa kọ ìròyìn. Ṣùgbọ́n àwọn tí à ń pè ní oníròyìn, àwọn ni wọ́n máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ wọn. Bí àwọn tó ń ṣíṣe ní ilé iṣẹ́ rédíò.

Rárá o, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Kódà nítorí wípé ní ọ̀pọ̀ ìgbà ènìyàn kò mọ àwọn ohun tí wọ́n fi sínú oúnjẹ náà. Ó dára kí ènìyàn máa dáná nínú ilé rẹ̀ fúnra rare ju kí ó máa jẹ oúnjẹ tàbí kó máa ra oúnjẹ ní òpópónà lọ. Nítorí ìdí èyí, èmi kò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Sunday, ní ọjọ́ tí a mọ̀ sí ọjọ́ ìsinmi. Ìgbà mìíràn tí ilé ìjọsìn bá ní ìsìn ní àárín ọ̀sìn, mo máa ń lọ. Mo fẹ́ràn láti lọ sí ilé ìjọsìn nítorí wípé ó jẹ́ ara ohun tí Ọlọ́run pa á láṣẹ fún wa láti máa kọ ìpéjọpọ̀ ara sílẹ̀.

Mo fẹ́ràn láti máa lo àkókò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ní àárọ̀, lọ́sàn-án àti lálẹ́. Ṣùgbọ́n iṣẹ́ kò kì í sábà gbà mí láyè láti lo àkókò tó pọ̀ pẹ̀lú àwọn ẹbí mi. Ṣùgbọ́n tí ó bá di wíìkẹ́ẹ̀ndì, èyí tí a mọ̀ sí ọjọ́ ìsinmi àkọ́kọ́ àti kejì, mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. A ó jẹun, fọṣọ, sọ̀rọ̀, ṣiṣẹ́ pọ̀.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Wákàtí tó pọ̀ ìgbà míràn bíi wákàtí mẹ́wàá tàbí wákàtí méjìlá ni mo fi máa ń ṣiṣẹ́ ní ọjọ́ kan. Mo máa ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́. Tí ń bá ti jí láàárọ̀, iṣẹ́ ni màá máa ṣe títí tí màá fi sùn.

Ìgbà tí mo fẹ́ràn láti máa fọ aṣọ ni Sátidé nítorí wípé mi ò kí ń lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ náà. Màá ti pọn omi, màá sì ti ra àwọn èlò tí máa fi fọ aṣọ mi ní ọjọ́ náà. Màá sì sinmi. Tí ó bá ti ń di bíi wípé oòrùn ti ń wọ̀, màá kó àwọn aṣọ mi síta, màá sì fọ̀ wọn. Mo fẹ́ràn láti máa fọ aṣọ lọ́jọ́ Saturday.

Rárá o, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Oúnjẹ tí mo bá ti sè, kò sí èyí tí mi ò fẹ́ràn láti jẹ. Èmi ò sí láàárín àwọn ènìyàn tí kò fẹ́ràn oúnjẹ kan, tí ó fẹ́ràn àwọn oúnjẹ kan. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn, gbogbo oúnjẹ ni mo sì máa ń jẹ. Kò sí oúnjẹ tí mi ò fẹ́ràn.

Bí ìgbà mẹ́rin tàbí márùn-ún ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Tí mo bá ṣe ìpàdé ibi iṣẹ́ tán, màá tún lọ ṣe ìpàdé ní ilé ọjọ́ isinmi. Màá tún ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi. Mo máa ń ní ìpàdé bí ìgbà mẹ́rin tàbí márùn-ún láàárín ọ̀sẹ̀. Àwọn ìgbà yìí mo dẹ̀ tí fi wọ́n sọ́kàn láti máa lọ sí ibi ìpàdé náà.

Ṣé mo ti lọ ṣe ọdẹ rí? Rárá o. Mi ò ṣe ọdẹ rí nítorí wípé àwọn ọkùnrin àgbàlagbà ni ó máa ń sábà ṣe ọdẹ. Àwọn tí wón bá sì máa ṣe ọdẹ yìí, wón a ti kọ́ iṣẹ́ ọdẹ. Èmi kò kọ́ iṣẹ́ ọdẹ pẹ̀lú ẹni kankan rí, bẹ́ẹ̀ ni mi ò mọ̀ bí a ti ń ṣe ọdẹ. Mi ò lọ ṣe ọdẹ rí.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń fo, ṣùgbọ́n mo lè wo ẹran plane, àwọn ọkọ̀ ojú omi láti fo. Àwọn tí wọ́n mọ̀ bí a ti ń fo ni à ń pè ní pilot. Àwọn ni wọ́n máa ń darí ọkọ̀ ojú òfurufú. Ọkọ̀ ojú òfurufú yìí ni ó máa ń gbé àwọn ènìyàn fo láti ìlú kan lọ sí ìlú mìíràn. Èmi kò mọ̀ bí a ti ń fo.

Èdè tí ó wù mí gan láti kọ́ ni èdè Faransé. Èdè Faransé yìí ni a mọ̀ sí èdè French. Ó wù mí láti kọ́ èdè náà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti máa ń rí àǹfààní láti lè ṣe iṣẹ́. Ṣùgbọ́n nítorí pé mi ò lè sọ èdè yìí, wọ́n ò lè fún mi ní iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa kọ orin. Ko dá tí mo bá dé ilé ìjọsìn, mo fẹ́ràn láti máa darí orin. Ó dára kí ènìyàn máa kọ orin, kí ènìyàn máa kọ orin kí inú rẹ̀ sì máa dùn, kí àwọn tí oo wa láyìíká rẹ̀ kí wọ́n lè fi iyin àti ogo fún Ọlọ́run tó dá wọn sáyé. Mo fẹ́ràn láti máa kọ orin, mo sì máa kọ orin dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ará adùgbò mi dáradára. Ó dára kí ènìyàn mọ àwọn ará adúgbò rẹ̀ nítorí wípé ìgbà tí èèyàn bá wà nínú ewu, àwọn ará àdúgbò èniyàn ni ó máa ń kọ́kọ́ sáré sí yan. Mo fẹ́ràn láti mọ àwọn ará àdúgbò mi, láti mọ oun tí wọ́n fẹ́ràn àti oun tí wọn kò fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí wípé tí ènìyàn bá jókòó sí ibi ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú yìí, ènìyàn a máa rí gbogbo ohun tí ó bá ń lọ nínú òfurufú. Ìgbà mìíràn, àwọn ẹlòmíràn a mú, ẹ, ẹ̀rọ alágbèéká wọn jáde, wọ́n a sì máa fi wo gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ nínú òfurufú.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ni àná, nítorí wípé mo lọ bá ìkan lára àwọn ẹni tí ó ń kọ́ mi ní ẹ̀kọ́ tí à ń pè ní olùkọ́ni láti lọ bá sọ̀rọ̀ ṣe ìwaádì ohun tí màá ṣe ní kíláàsì tí mò ń lọ. Ó sì ṣe àlàyé oríṣiríṣi fún mi. Àná ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera. Àwọn oúnjẹ bí ẹ̀fọ́, àwọn ewé tí ó máa ń mú kí ènìyàn kó ní ìlera dáradára. Bẹ́ẹ̀ ni ó dára láti máa jẹ irú àwọn oúnjẹ yìí. Àwọn oúnjẹ bí.

Eré ìdárayá tí mo fẹ́ràn ó pọ̀ lọpọ̀lọpọ̀ bí eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, eré ìdárayá ká máa sáré. Eré ìdárayá mìíràn tí mo tún fẹ́ràn ni kí ènìyàn kó máa jó tàbí eré ìdárayá ní kí ènìyàn kó máa sáré láti ibìkan lọ sí ibòmíì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò. Tí ènìyàn bá fẹ́ ṣe ìrànwọ́ àkókò, a mọ gbogbo ohun tí ó fẹ́ ṣe. A ó sì ti fi àkókò oníkálukú sí ìgbà tí ó bá fẹ́ ṣe. Tí ènìyàn bá fẹ́ ṣe ìrànwọ́ àkókò, a ti ṣe àkọsílẹ̀ gbogbo ohun tí ó bá fẹ́ ṣe. A sì kọ iye àkókò tí yóò lò lórí ohun kọ̀ọ̀kan náà.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Onikaluku ènìyàn ti o wa ni orilẹ ayé lo ni àmì ìràwọ̀ tirẹ tí ènìyàn bá si ti dá àmì ìràwọ̀ rẹ̀ mọ̀, ó yẹ kí ó mọ̀. Bẹ́ẹ̀ni, àwọn ènìyàn kan ko mọ àwọn àmì ìràwọ̀ wọn, ṣùgbọ́n àwọn tí ó bá mọ̀, wọ́n lè kọ́ àwọn tí kò mọ bí wọ́n ṣe ń wọ àmì ìràwọ̀. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ò dára kí ènìyàn kí ó mọ àmì ìràwọ̀ rẹ̀.

Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi ni àràárọ̀. Tí mo bá ti jí láàárọ̀, tí mo bá ti ṣe ohun tí mo bá fẹ́ ṣe tán, kí n tó lọ síbi tí mò ń lọ, màá rí dájú wípé mo fọ ọkọ̀ mi. Nítorí wípé, gbogbo bí mo ṣe wa ọkọ̀ náà kiri ní àná, á ti jẹ́ kí àwọn ohun bí kọ̀ọ̀kan nínú ọkọ̀ náà kò dọ̀tí. Ṣùgbọ́n kí n tó jáde ní ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi.

Bí mo máa ṣe yanjú ìṣòro àwọn ayárabíàṣá ni wípé, máa mú lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n mọ̀ ọ́n ṣe, wọ́n á sì ṣe àmójútó rẹ̀ fún mi. Nígbà tí wọ́n bá ti ṣe àmójútó rẹ̀ fún mi yìí, ohun tí wọ́n bá ní kí n ṣe ni mo máa máa ṣe. Ìgbèsè tí wọ́n bá ní kí n máa gbé lórí àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí ni mo máa ma gbé. Láti má mọ èèwọ̀ tàbí ìṣòro bá ẹ̀rọ ayárabíàṣá mi.

Bátìrì fóònù mi máa ń dúró dáadáa. Ìgbà mìíràn ó lè lo wákàtí mẹ́wàá, ìgbà mìíràn ó sì lè lo wákàtí méje. Ó díbá lórí ohun tí mo bá ń ṣe lórí fóònù mi, ṣùgbọ́n mo má ń gbádùn bátìrì rẹ̀ gan. Ó má ń dúró dáadáa fún wákàtí tó pẹ́ dáradára.

Nígbà tí mo bá ń sin, àwọn ìgbà yìí ni ìgbà tí mo bá ní kàtá tàbí tí mo bá ní òtútù. Tí mo bá ti rí pé mo fẹ́ sin, màá ti rọra mú aṣọ kékeré kan, màá fi sí ọwọ́ mi, màá sì fi bo imú mi nítorí wípé mi ò fẹ́ kó kàtá yìí tàbí òtútù yìí ran àwọn tó wà láyi ká mi.

Ìrántí ìgbà òde mi tí mo rántí ni bí àwọn òbí mi ṣe máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Mo rántí wípé wón ó ra àkàrà òyìnbó fún àwọn ọmọ tí wọ́n gbé láyíkà, a ó sì ya àwòrán, àwòrán yìí ni mo máa ń wò tí ó sì máa jẹ́ kí n rántí àwọn ìgbà ewe mi. Mo nífẹ̀ẹ́ sí àwòrán yìí gidi gan ni.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Kódà eré wà nínú àwọn eré ìdárayá tí mo fẹ́ràn gidi gan ni. Tí ènìyàn bá ń sáré, ó máa ń jẹ́ kí ara ènìyàn kí ó jí pépé, á jẹ́ kí gbogbo àya'ara ènìyàn kí ó nà. Tí mo bá kọ́kọ́ jí láàárọ̀ ní ìdájí, màá bọ́ sí ìta, màá sì sáré fún bí ọgbọ̀n ìṣẹ́jú kí n tó padà wọlé lọ sílé balùwẹ̀ láti wẹ̀ láti máa lọ sí ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán. Tí mo bá ti dé láti ibi iṣẹ́, tí ó bá ti rẹ̀ mí, ti ìgbà mìíràn ọ̀gán kín n tó jẹun rárá, màá rí dájú wípé mò ń kọ́kọ́ sùn náà. Tí mo bá sùn, orí mi yóò ṣẹ́tù, ọkàn mi yóò balẹ̀, màá ṣẹ̀ wá ṣe ohun tí mo bá fẹ́ ṣe eto kan. Bẹ́ẹ̀ ni o, èmi máa ń sùn lọ́sàn-án, mo sì fẹ́ràn rẹ̀.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà, tí oníbàárà bá ti sọ ohun tí ó fẹ́ fún mi lórí àtẹ̀jíṣẹ́, màá ti kó gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Màá sì tún tí kó àwọn nǹkan tí oníbàárà yìí bá tú fẹ́ tí mo lè fi hàn án tí ó sì lè ṣe kẹ́ẹ̀ní ọ, tí ó lè bá mi rà. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe ìmúra sílẹ̀ fún oníbàárà mi. Mo fẹ́ràn àwọn oníbàárà mi gidi gan-an nítorí wípé àwọn ni ó ń jẹ́ kí iṣẹ́ máa lọ dédé.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlegbẹ́ mi ṣiṣẹ́ ni wípé oníkálukú ti mọ iṣẹ́ tí ó yẹ kó ṣe àti bó yẹ kó ṣe ṣe, tí mo bá dé ibi iṣẹ́ mi l'òwúrò, màá kí wọn dáradára, tí mo bá kí wọn tán, màá béèrè pé kíló ti kàn lónìí? Oníkálukú yóò sọ ohun tí ó fẹ́ ṣe, a ó sì bọ́ sí ìdí iṣẹ́ wa, a sì ṣe é pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti ṣe ètò ǹkan, tí ènìyàn bá ń ṣe ètò ǹkan, ó máa ń jẹ́ kí ǹkan tí ènìyàn ń ṣe kó yára kọkọ́, ó máa ń jẹ́ kí ǹkan tí ènìyàn ń ṣe kí ó jáde dáradára kí àwọn ènìyàn sì nifẹ́ sì í. Mo fẹ́ràn láti máa ṣe ètò ǹkan, nígbà tí mo bá rí pé mo fẹ́ ṣe ǹkan kan, màá mú ikowé mi sílẹ̀, màá sì ṣe ètò rẹ̀ láti ẹni sí èjì, ẹta títí tí màá fi parí gbogbo ètò tí màá ma tẹ̀lé lórí ǹkan yìí.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Ó dára láti máa ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Tí ènìyàn bá ṣèwádìí àwọn tí ó ń bá ṣiṣẹ́ pọ̀, ó máa jẹ́ kí ènìyàn mọ̀ ọwọ́ àwọn tí ó ń bá ṣiṣẹ́, nǹkan tí wọ́n lè ṣe àti nǹkan tí wọn lè ṣe. A jẹ́ kí ènìyàn mọ̀ ó yá ibi tí òun wà, ó yẹ kí òun dúró síbì, àbí yẹ kí òun tẹ̀síwájú.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn orin, tó bá jẹ́ orin tí a fi ń yin Ọlọ́run, orin tí à ń pè ní orin gospel, àwọn orin tí ó bá ń fi ìyìn àt'ogo fún Ọlọ́run, àwọn orin tí ó lè pe Ọlọ́run sọ̀kalẹ̀, àti àwọn ẹ̀mí Ọlọ́run, àwọn wòlíì, sáàárín àwọn ènìyàn, irú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ rè. Mo fẹ́ràn jùjù náà. Mo fẹ́ràn hip hop, mo sì fẹ́ràn fújì.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù náà ni àjọ̀dún ìgbà tí mo fẹ́ ọkọ mi. Mo fẹ́ràn àjọ̀dún ìgbéyàwó mi gidi gan ni nítorí wípé a máa ń sọ wípé ìfẹ́ ni àkója òfin. Mo fẹ́ràn àjọ̀dún yìí nítorí wípé èmi àti ọkọ mi a fi ìfẹ́ hàn sí ara wa lọ́jọ́ náà. A ó sì máa ṣe ìrántí ọjọ́ tí a jọ sọ wípé a ó bá ara wa kalẹ̀. Àjọ̀dún ìgbéyàwó mi ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè yìí ó máa ń gba ènìyàn láyè láti gbé ènìyàn sókè. Tí ènìyàn bá lo ẹ̀rọ ìgbésókè yìí, a jẹ́ kó ṣe é ṣe kó rọrùn fún ènìyàn láti gbé sókè. Bẹ́ẹ̀ ni wò, èmi fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè, mo sì máa ń lò ó nígbàkúùgbà àti lóòrèkóòrè.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí kò ní jẹ́ kí ariwo wà, a jẹ́ kí àlàáfíà kí ó jọba níbi tí ènìyàn bá ti ń lò. Mo fẹ́ràn ẹ̀rọ ìdákẹ́jẹ́ gidi gan ni, ó sì máa ń mọ iṣẹ́ mi yá. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà kúgbà atí lóòrèkóòrè.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárábiàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ ni, mo ti dúró lílọ ẹ̀rọ ayárábiàṣá. Ni ìgbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí kò ṣiṣẹ́, tí mi ò sì mọ ohun tí wọ́n ṣe, mo mú un lọ sí ọ̀dọ̀ àwọn ẹnjíníà, wọ́n sì gbà lọ́wọ́ mi. Nígbà tí wọ́n gba, èyí kó gba mi láyè láti lo ẹ̀rọ ayárábiàṣá yìí. Mo ní láti dúró fún bí i ọjọ́ mẹ́ta kí n tó lò ó. Bẹ́ẹ̀ ni, mo ti dúró fún ọjọ́ kan àti bẹ́ẹ̀ lọ rí.

Àwo tí mo fẹ́ràn jù, àwo ìjẹun tó bá jẹ́ funfun. Tí àwo ìjẹun bá jẹ́ funfun, tí ó bá sì te repẹ̀sẹ̀ tí mo lè bu ọbẹ̀ sí, tàbí tí mo lè bu ìrẹsì sí, tàbí tí mo lè bu ẹ̀wà sí, mo fẹ́ràn àwo tí ó bá rí pẹrẹsẹ, tí ó sì le gbá oúnjẹ níwọ̀n tun wọn sí. Àwo tó bá ní pẹrẹsẹ ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrìn atẹ́gùn nítorí wípé ìrìn atẹ́gùn a máa jẹ́ kí atẹ́gùn kó fẹ́ sí ènìyàn lára. Orun kò ní mú. Ìrìn atẹ́gùn yìí ò dára lọ́pọ̀lọpọ̀, mo sì fẹ́ràn rẹ̀ nígbà kúùgbà àti lóore kóòrè. Mo fẹ́ràn ìrìn atẹ́gùn. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrìn atẹ́gùn.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn. Èmi fẹ́ràn kí máa darí àwọn ènìyàn níbi tí mo bá wà, nítorí wípé o máa ń jẹ́ kí ohún kohún lọ dédé. Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi. Mo máa ń darí àwọn ènìyàn ní ilé ẹ̀kọ́ mi. Mo máa ń darí àwọn ènìyàn níbi tí mò ń gbé. Mo dẹ̀ máa ń darí àwọn ènìyàn ní ọjọ́ ìjọsìn náà. Mo fẹ́ràn láti máa darí àwọn ènìyàn ó sì rọrùn fún mi dáradára.

Èsì ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn ó jáde ní àná. Ó sì fara hàn wípé nínú ipò márùn-ún tí ó wà ní ilé ẹ̀kọ́ tí mo wà, ipò kejì ni mo wà. Kódà ipò kejì yìí, ó ti súnmọ́ ipò kíní díẹ̀. Geregé ipò kiíní ló wà. Bẹ́ẹ̀ni, èsì ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn nìyí.

Mi ò lè rán tí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìjẹun, ṣùgbọ́n ọdún tó kọjá ni yóò jẹ́ ní ilé ẹ̀kọ́ mi. Nígbà tí mo bá parí ẹ̀kọ́ tán, tí bí bá sì ń pa mí tí mi ò sì dáná lọ sí ilé ẹ̀kọ́ mi, a ní ilé ìjẹun fún àwọn akẹ́kọ̀ọ́. Má sì yabẹ́, máa ra ohunkóhun tí mo bá fẹ́ láti jẹ. Ọdún tí ó kọjá ni mo lọ sí ilé ìjẹun kẹ́yìn.

Ó ti pẹ́, ó dẹ̀ ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn lórí dókítà, ṣùgbọ́n ìgbà tí mo lọ sí ilé ìwòsàn kẹ́yìn ní ọdún mẹ́ta sẹ́yìn yẹn ní ọdún 2023, ní ìgbà tí mo rí èsì láti lọ ka ìwé ní ilé ẹ̀kọ́ gíga, ìgbà náà ni wọ́n jẹ́ kí a ṣe ohun pé kí dókítà yẹ àgo ara wa wò, ṣé à pé láti lè tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà.

Rárá o, lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ yìí, mi ò ní ẹranko ọ̀sìn kankan ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ó máa wù mí láti dá oun tí a mọ̀ sí poultry sí lẹ̀ níbi tí màá ti máa sin adìẹ, màá sin ẹran, ìgbín, ẹja àtàwọn oríṣiríṣi irú ohun tí mo fẹ́ràn láti máa sin.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìgbà tí ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà kò kí ń ju bí iṣẹ́jú mẹ́rin sí márùn-ún lọ. Nítorí wípé ibi tí mo ti ń ṣiṣẹ́ kò jìnnà rá rá rá sí ibi tí mò ń gbé. Bí iṣẹ́jú mẹ́rin tàbí márùn-ún ni ó máa ń gbà mí láti dé ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù tí mo ní yóò tó bi mẹ́rin tàbí mẹ́ta torí wípé mo fẹ́ràn láti máa wọ aṣọ òtútù yìí ní àkókò òtútù. Nítorí wípé tí òtútù bá mú jọjọ, ó máa ṣe béèkò sí mi láya. Àwọn aṣọ òtútù mi yìí ni mo máa ń wọ̀ ní àwọn ìgbà tí òtútù bá mú.

Tí mo bá fẹ́ ṣe ètò ímeèlì mi, màá kọ́kọ́ ṣe àtẹ̀jíṣẹ́, màá wo orúkọ ẹni tí mo fẹ́ ṣe ímeèlì mi yìí sí. Nígbà tí mo bá ti tẹ orúkọ ẹni tí mo fẹ́ ṣe ímeèlì mi sí yìí, màá kọ àkòrí ohunkóhun tí mo fẹ́ bá fẹ́ bá ẹni náà sọ̀. Nígbà tí mo bá ti kọ àkòrí ohun tí mo fẹ́ bá ẹni náà sọ̀ tán, nígbà náà ni màá ṣẹ̀ṣẹ̀ kọ ara àwọn àtẹ̀jíṣẹ́ tí mo fẹ́ ṣe sí ẹni náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa fín túràrí, mo sì fẹ́ràn òórùn túràrí dáradára. Mo máa ń fín túràrí. Kódà, àwọn tí ó sábà máa ń fín túràrí ni àwọn tí ó ń lọ sí ilé-ìjọsìn, aṣọ mímọ́, àwọn tí à ń pè ní sẹ́lẹ́sítìà tàbí kérúwò. Ṣùgbọ́n nítorí wípé èmi fẹ́ràn òórùn rẹ̀, mo máa ń fín túràrí dáradára bẹ́ẹ̀ ni.

Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà ni wípé màá ti kọ àwọn ohun tí mo fẹ́, tí mo fẹ́ rà ní ọjà, màá ti kọ wọ́n sílẹ̀. Màá sì ti kọ àwọn iye tí mo rà wọ́n ní ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà. Ní ìgbà tí mo bá ṣe eyi tàn, màá wá máa lọ sọ́jà. Màá wá máa wo àwọn ohun tí mo fẹ́ rà yìí lẹ́yọ̀kọ̀ọ̀kan nínú ìwé pélébé tí mo bá ti kọ wọ́n sí.

Mo fẹ́ràn láti máa rán àwọn ènìyàn lọ́wọ́. Mo lè rán ẹlòmíràn lọ́wọ́ pẹ̀lú ohun tí ó bá fẹ́ jẹ, ẹlòmíràn ohun tí ó bá fẹ́ wọ̀, ẹlòmíràn kò tí ẹ nílò owó tàbí aṣọ, ṣùgbọ́n ó nílò ọ̀rọ̀ ìṣìtí tí ènìyàn lè sọ fún un láti lè tẹ̀síwájú, láti lè gbé ibi iṣẹ́ tí ó dára. Kò sí ọ̀nà tí mi ò kí ń fi rán àwọn ènìyàn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo fi máa ń rán àwọn ènìyàn lọ́wọ́.

Kò fì ààyè gbà mí láti máa dáhùn fóònù mi ní ibi iṣẹ́. Báwo ni mo ṣe máa wań dáhùn fóònù mi ní ibi iṣẹ́? Mo máa ń fi fóònù mi sí ìdákẹ́jẹ́ èyí tí a mọ̀ sí sílẹ́ǹsì, ṣùgbọ́n lóòrèkóòrè mo máa ń rí wípé mo wo ojú fóònù mi bóyá ènìyàn pè mí tàbí mo ní àtẹ̀jíṣẹ́ tí ó ṣe pàtàkì fún mi láti dáhùn.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mi ò fẹ́ràn láti máa sọ̀rọ̀ nígbà tí mo bá ń jẹun. Mi ò fẹ́ràn láti máa dùbúlẹ́ẹ̀ jẹun. Mo máa ń ríi dájú wípé mo jókòó dáradára, mo sì gbé oúnjẹ mi sórí tábìlì kí ẹni tí ó ń jẹun máa ríi wípé mo fọ́wọ́ mi, mi ò ṣe sọ̀rọ̀, mi ò ṣi sáré jẹun.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Oríṣiríṣi ètò ni wọ́n máa ń ṣe lórí tẹlifíṣàn tí mo dè ní ìfẹ́ sí. Mo fẹ́ràn láti máa wo àwọn ètò yìí nítorí wípé èèyàn lè rí àwọn ètò eré ìdárayá, eré ìròyìn, eré ètò àwọn ohun tí àwọn ènìyàn ń wọ̀ tó jẹ́ ti ìgbàlódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń wo àwọn ètò tẹlifíṣànnù.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, mo tòó lẹ́sẹ̀ẹsẹ̀. Mo ní nǹkan tí mo fi máa ń ṣiṣẹ́ tí à ń pè ní lápútọ̀pù kọ̀m̀pútà. Mo tòó síbẹ̀, mo fi ìwé pélébé sí orí rẹ̀. Mo ní òǹkọ̀wé tí à ń pè ní báìrò. Mo tún ní ike omi tí ó ní ìdérí tí mo lè ma mú nígbà tí mo bá ń ṣiṣẹ́. Mo ní àwòrán èmi àti tẹ́bí mi, mo ní lórí ibẹ̀. Mo sì ní oríṣiríṣi nǹkan mèremère níbẹ̀ náà.

Rárá o, èmi kò tíì gun èlù pupu rí, ṣùgbọ́n ó wà lára àwọn ohun àníyàn mi. Láìpẹ́ láì jìnnà, mo fẹ́ràn láti gun èlù pupu láti lọ sí ìlú òkun àwọn ilù bí i aláwọ̀ funfun, àwọn ìlú bí i Amẹ́ríkà, lọ́ńdọ́nù, Kánádà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.